Ìgbà tí mo kẹ́yìn lọ wo ẹyìn àbí ẹyin, ẹyin ṣe ẹyin ni àbí ẹyin? Ìgbà tí mo kẹ́yìn lọ wo ẹyin àbí ẹyin, ẹe mo ní adìẹ tí ó má ń yé, ṣùgbọ́n ìbéèrè yìí kò fi gbogbo ara yé mi dé.

À, àwọn nǹkan tó quality tó jẹ́ gidi dèbí máa ń rà, mí rà kan gbàrúufu Ko ṣe ni tó ro ọjà mi tó raṣọ, aṣọ ni mò ń tà. Kò ṣe ni tó ra aṣọ mi tó kábamọ̀ pé ọjà mi ò da.

Yoobá tẹ kọ́lẹ̀ yi ò yé mi o AI. Èmi torí fẹ́ràn eyì tẹ̀kọ yí, e rémi ń fẹ́ fẹ́ kú fẹ́. N sì mọ̀ itúmọ̀ só fẹ́ràn wan. Ẹ̀mí ń fẹ́ kan temi ò bá mọ̀. Ẹ̀ kọ́ kó yé mi dáadáa.

Àwọ́n oníbàárà mi, mo máa ń bá wọn sọ̀rọ̀ dáadáa. Màá bá wọn sọ̀rọ̀, màá sọ̀rọ̀ tí ọjà ṣe rí, tí ǹkan ṣe wọ́n ní òde òní. Màá sì sọ oríṣiríṣi nípa ọjà tí mò ń tà. Màá sọ fún wọn torí tí ẹ bá ṣe fi ìfẹ́ hàn sí wọn sì, nibwọ́n se bá eeyàn ra ọjà.

Mo like bread and tea àtẹ̀yìn díndín, ṣùgbọ́n mo ń wá ọjọ́ kan tí màá jẹ sardine àbí toast bread pẹ̀lú tíì tó kí òun mo man like kín fi jẹ ní òwúrọ̀.

Mo fẹ́ràn iyán tó fẹ́lẹ́ bí etí, kí n wá rí ẹ̀gúsí pẹ̀lú ẹ̀fọ́ ẹlẹ́meji, pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ irú àti ẹja gbígbẹ, edé kódùn àtàwọn nkan inu mo laiki.

Ìlànà ní pé kí eeyan mọ wu ìwà gidi, kí eeyan sì mọ wu ìwà rere láwùjọ gege bí ọmọluabi, kí eeyan mọ wu ìwà tó tọ́, kí eeyan jẹ́ àpẹẹrẹ rere ní ibi kíbi tí eeyan bá wà.

Èmi máa ń gbé ọjà mi kále, màá polowo fún èèyàn, màá gbèsi èrò ibanísọ̀rọ̀, social media, màá polowo re lorisirísí.

Mo mán awòran yà gan. Ohun tí mo fẹ́ràn jù láti kékeré ni láti mọ ìyàwòrán, láti mọ decorate nǹkan creative work. Láwon-oyìbọ n pè, mo dé yàwòrán tó ra ọkọ̀ mi tó jókòó síbẹ̀ ohun mi kan tíráyé tí ẹni wọlé yà ti páta ti páta tó wọ̀. Mo máa.